Waifi mi yára tó, ó yára dáadáa. Sugbon nígbà mi bọ́yá tí òjò bá rọ̀ kò kí n yára dáadáa, ó má n yọ́ra. Sugbon láàrin bí oṣù bí méjì sẹ́yìn báyìí, ó n ṣiṣẹ́ dáadáa, ó n ṣiṣẹ́ dáradára.

Ní òwúrọ̀ kọ̀ọ̀kan, ó láwọn nǹkan tí mo máa ń ṣe. Ni ọjọ́ Monday sí ọjọ́ Ẹtì tí ń sọ ọjọ́ Friday, tí mo bá ti jí l'òwúrọ̀, màá gbàdúrà, màá gbó ń jẹ kaná, màá tọ́jú inú ilé, màá wẹ̀, màá kọrí sí ibi iṣẹ́ òjọ́ mi. Ṣùgbọ́n ní ọjọ́ àbámẹ́ta tí ń sọ ọjọ́ Saturday, ohun tí mo máa ń ṣe ni pé tí mo bá ti kọ́kọ́ jí láàárọ̀ tí mo ti gbàdúrà tán, màá tún àyíká ṣe, màá tún inú ilé ṣe, màá fọ aṣọ mi. Tí mo bá ṣe gbogbo ìyẹn tán ni màá ṣẹ̀ṣẹ̀ wá gbó ń jẹ kaná, láṣẹ̀ṣẹ̀ wá jẹun. Ọjọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ Sunday, ohun tí mo máa ń ṣe ni pé tí mo bá ti jí l'òwúrọ̀ tí mo wẹ̀ tán, màá wọ aṣọ ilé ìjọsìn, màá gba ilé ìjọsìn lọ. Mi ò kí ń jẹun lọ sí ilé ìjọsìn lọ́jọ́ Sunday tí ń ṣe ọjọ́ ìsinmi. Mo sì máa ń lo àwọn òwúrọ̀ kọ̀ọ̀kan nìyẹn.

Ìrọ̀rí kan náà ni mo máa ń lò. Ìgbà mí mi ò kí ń lo ìrọ̀rí. Nígbà tó bá dàbí ẹni pé ara fẹ́ máa ro mí bákan, mi ò kí ń lo ìrọ̀rí. Ìgbà mí wá mo tẹ̀ máa ń fi ìrọ̀rí sí ibi ẹsẹ̀ mi. Tó bá dàbí ẹni pé ẹsẹ̀ ń ro mi jidi gan, pé iṣẹ́ tí mo ṣe lójo náà pé ó pọ̀ gidi gan, mo máa ń gbé ìrọ̀rí sí ẹsẹ̀. Ìgbà mí wá sì wà tó jẹ́ wípé tí mo bá lo ìrọ̀rí mi ò ní le sùn torí mi ò, ara mi ò ní ibalẹ̀ láti le sùn.

Ìgbà mí wà mo ma ń dé lákòókò, ìgbà mí wà mi ò kín ń dé lákòókò. Òun tí mo bá ń ṣe lọ́jọ́ kọ̀ọ̀kan ló ma ń sọ bóyá máa tètè dé tàbí mi òni tètè dé. Tí iṣẹ́ bá pọ̀ fún mi, mo ma ń pẹ́ níta gidi gan, mi ò tètè délé. Ṣùgbọ́n tí iṣẹ́ ò bá pọ̀ fún mi, mo ma ń tètè wọlé bí a bí aago mẹ́rin tàbí aago márùn ún rọ̀lẹ́. Mo sì tún láí gbé ní ìfẹ́ sí kí ènìyàn tètè máa dé ibi iṣẹ́ tàbí ibi tí a bá ti ní àpéjọ. Mi ò kín nífẹ̀ẹ́ sí kí ènìyàn kó máa pẹ́ dé ibikíbi.

Mo má n ṣe ìmùdójúìwọ̀n software mi. Tó bá jẹ́ ti fóònù tí mò ń lò, oṣù mẹ́ta mẹ́ta ni mo máa ń wo. Mo máa ń wo bóyá ó tó dójú ìwọ̀n àbí ó tòjú ìwọ̀n. Tó bá jẹ́ ti eyiì ta máa ń gbé sí ẹsẹ̀, òní, mo máa ń wò ó gbogbo àwọn, àwọn apù tó wà lórí ẹ, àwọn software tó wà lórí ẹ ni mo máa ń wò lórekóòrè kó má ṣe pé àwọn kan ti, àwọn kan ò dódó jù wọn mọ́, àwọn kan ò ṣiṣẹ́ dáadáa mọ́. Mo máa ń wò wọ́n dáadáa.

Kọ̀ǹpútà ti ẹlẹ́sẹ̀ tó nítan tí ń tàn ń pè ní lápútọọ̀pù. Óun ní èmi ni, òun ni mò ń lò. Ṣùgbọ́n kì í ṣe àwọn níní ńlá yẹn ni mò ń lò, àwọn tó kéré díẹ̀ sí àwọn yẹn òun ni mò ń lò.

Mo wà ní oríṣiríṣi ojú òpó ayélujára. Mo wà ní èyí tí wọ́n ń pè ní X. Mo wà ní ti WhatsApp. Mo wà ní ti Facebook. Mo wà ní ti Instagram, èyí tí àwọn eléèbó ń pè ní Instagram. Mo wà ní ti YouTube, tí àwọn eléèbó ń pè ní YouTube. Àwọn ojú òpó ayélujára tí mo wà nìyẹn.

Mo ti gun ọkọ̀ ojú omi rí ní èkan ìgbà tí à ń lọ láti ìlú Àkúrẹ́ lọ sí Ìlàjẹ. Ọkọ̀ ojú omi ọ̀ ń lafi kọjá sí ìlú yẹn. Àkọ́kọ́ nìyí tí mà ní tí mà sọ pé mo gun ọkọ̀ ojú omi. Ẹ̀rù bá mi gidi gan nígbà tí mo wà nú ọkọ̀ ojú omi náà. Ẹ̀rù bá mi bẹ́ni pé a fẹ́ yí bọ́ sínú odò ni. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí a gun parí tán, tá ń padà bọ̀ láti ìlú náà padà wá sí Àkúrẹ́, kò le lójú mi mọ́. Ẹ̀rù ò bá mi mọ́.

Mo ma ń tẹ̀lé òfin yàrá ọkọ̀. Ní ìgbà gbogbo mi ò kí n lu òfin. Ibi tí ó ti yẹ kí n sáré, mi ò kí n sáré níbẹ̀. Ibi tí ó yẹ kí n ti dúró, mà á dúró níbẹ̀. Ibi tí ó ti yẹ kí n yà, mi ò ní kí n yà ń bẹ. Ibi tó jẹ́ pé ojú ọ̀nà mọ́tò kan ni, mi ò kí n gba ibẹ̀. Mi ò kí n lu òfin yàrá ọkọ̀.

Botile jẹ́ pé méjèèjì náà ni mo fẹ́ràn, ṣùgbọ́n mo fẹ́ràn kọfí ju tea lọ. Mo fẹ́ràn kọfí gan-an ni, òórùn rẹ̀ lásán. Ó wà lára nǹkan tí ó jẹ́ kí n nífẹ̀ẹ́ sí gidi gan, bó ṣe máa ń rùn nígbà tí ó bá de ínnu omi gbóná. Ó máa ń jẹ́ kí n nífẹ̀ẹ́ sí i gidi gan-an ni.